Ṣé o fẹ́ràn ìrìn àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìrìn àtẹ̀gùn daradára. Òun máa ń jẹ́ kí èèyàn tun ní ìmọ̀ kún ìmọ̀ ni. Torí ẹ́ náà mo fi fẹ́ràn ìrìn àtẹ̀gùn lọ́pọ̀lọ́pọ̀.

Ṣé o ní káàdì iṣẹ́? Mo ní káàdì iṣẹ́. Tí èèyàn ò bá ti ní káàdì iṣẹ́, kò sí bí iṣẹ́ ṣe lè tètè yára tẹ̀síwájú. Káàdì yìí ni mo máa ń fún àwọn èèyàn láti jẹ́ kí wọ́n mọ nǹkan tí mò ń ṣe, iṣẹ́ tí mò ń ṣe àti okòwò tí mò ń ṣe.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Rárá o. Mi ò ń gbé èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè torí pé àwọn ènìyàn máa gbọ́ ǹkan tí èmi àti ènìyen bá ń sọ. Kò dẹ́ sí àṣírí mọ́ nínú ǹkan tí èmi àti ènìyen bá ń sọ torí mi fi ìlò ẹ̀rọ ìgbésókè.

Ṣé o fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù torí pé ó máa ń dùn, ó tún máa ń jẹ́ kí ìfẹ́ tún wá. A máa sọ̀rọ̀, a máa ṣeré, a máa rẹ́rìn-ín, a máa sọ bí ó ṣe rí, bí gbogbo ẹ ṣe rí. A máa sọ wípé, ibi tí ìwọ wà yìí, jẹ́ kí n mọ ibẹ̀.

Ṣé o máa ń ṣeré ìdárayá? Mo máa ń ṣeré ìdárayá ní ìwọ̀nba tí agbára mi bá gbé. Kí èèyàn máa rìn ní ojoojúmọ́ gan-an ara eré ìdárayá náà ni, torí náà mo máa ń ṣe eré ìdárayá ní ìwọ̀nba tí ara mi bá ti gbé. Mii se eleyii tó ti pọ̀jù tí agbára mi ò ní gbé.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ gbà? A! Tí n bá ṣe jẹ tán ni mo bẹ̀rẹ̀ iṣẹ́. Ìsinmi kẹ̀. Kí eledumare fún mi ní ìsinmi mi? Ìsinmi o. Tí n bá ti jẹ tán ni mo bẹ̀rẹ̀ iṣẹ́

Ìgbà mélòó ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà tó bá ti wù mí mu tí mo bá ti rí pé epo tó wà nínú ọkọ̀ mi ti lọlẹ̀ tí kò lè gbé mi mọ́, màá wá lọ ra epo sí. Tí mo bá dẹ́ tú rí pé ibi tí mò ń lọ ó jìnnà tí epo sì wà nínú ọkọ̀ mi, màá tún lọ ra epo náà si.

Ṣé o máa ń ka ìwé? Mo máa ń ka ìwé lóòrèkóòrè torí wípé èmi náà fẹ́ ní ìgbéga nínú ìgbé kíkà. Tí n bá ṣe ń kàá ni màá máa rí àwọn àṣìṣe kan tí n bá tún tún ka. Àṣìṣe tí mo ṣe lálá kọ́kọ́ mi tún ni mò ń fẹ́ ṣe lẹẹ́lẹ̀ẹ̀kejì.

Báwo ni ìwà ìṣòwòpọ̀ rẹ ṣe rí? Ìwà ìṣòwòpọ̀ mi dá fún ẹni tí èmi àti ẹ bá jọ sí, tí máa rí pé èèyàn gidi ni tí ó sì ní ìbẹ̀rù Ọlọ́run nínú. Ìwà ìṣòwòpọ̀ mi pẹ̀lú ẹni yóò dánmọ́ránran, yóò sì dùn, yóò lárinrin.

Ṣé o máa ń fin tùràrí rara o. Mo hate ẹ. Mi ò fẹ́ràn rẹ̀. Rárá, rárá, rárá. Torí wipé òórùn rẹ̀ gan, kò jẹ́ kí n fẹ́ràn rẹ̀. Rárá, mi ò fi tùràrí o. Mi i fin, rárá, rárá, rárá. Mi i fin, mo kórira òórùn re.

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ẹ̀ kan lọ́sẹ̀. Ìpàdé tí mo máa ń ní ẹ̀ kan ní ọ̀sẹ̀. Ipade un, kò e se ìpàdé oníwákàtí púpọ̀, rẹ pẹ̀tẹ̀ gan. Wákàtí péréte. Ìpàdé mo ti parí ipade.

Àwọn àpp wo ni máa ń lò jù? Mo máa ń lo alákoko, mo máa ń lo Chrome. Elékéji, mo máa ń lo Google. Elékéta, mo máa ń lo WhatsApp. Elékerin, mo maa ń lo Facebook. Elékaàrún, mo máa ń lo Twitter. Àwọn áàpù tí mo máa ń lò jù ni.

Nígbà wo ni o kín lọ sí ilé oúnjẹ? Nígbà tí ebi bá ti ń pa mí, tí àgbàrá bí ọba ti gbemo, mo máa ń lọ sí ilé oúnjẹ. Nígbà tí ebi bá ti ń pa mí ni mo máa lọ ile ounje.

Ṣé o mọ àwọn aláàmọ́gbó rẹ dáradára? Bẹ́ẹ̀ni, mo mọ wọ́n dáradára, àmọ́ mi ò mọ ìwà wọn torí ènìyàn a fi ìwà pamọ́ ni wá. Oríṣiríṣi ìwà ni ó kún ni ọwọ́ ọmọ ènìyàn, àmọ́ mo mọ wọ́n dáradára.

Nígbà wo ni o kì ń ní alára burúkú? Aà, irọ́ o. Mìí kí ń ní alára burúkú. Mo máa ń fi wọ́n sílẹ̀ ní kán máa ṣe titi wọn torí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀rọ̀. Ọ̀rọ̀ kò papọ̀ rárá rárá rárá rárá.

Kí ni ohun yí kí n lọ sí ọjà? Mo máa ń gun kẹ̀kẹ́ lọ sí ọjà láti ara. Gbogbo ǹkan tí mo bá fẹ́ láti lò ní ọjọ, ọjọ́ ọ̀ún, mo màá gun kẹ̀kẹ́ lọ sí ọjà.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Mi ò fẹ́ràn àti máa lọ bẹ o. Mi ò fẹ́ràn àti máa lọ bẹ rárá torí mo k'órira rẹ̀. Àmọ́ mo fẹ́ràn tí mo gbọ́ ìtàn wọn. Mi ò fẹ́ràn àti máa lọ bẹ.

Ẹgbẹ́ èdè ìráyà gbọ̀n ni o fẹ́ràn jù. Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá tí ó ní goalie ní ojúlé. Ó máa ń dùn lọ́pọ̀lọpọ̀ èèyàn ní ogójì mi-- ogójì dín méjì ló máa ń gba wí fún apala kan.